Ṣé o mọ bí a ti ń da ọkọ dúró ní, a ti ń da ọkọ jó ní ìdójúkójú? Tọ̀, ìdójúkójú ò jẹ́ ǹkan tí èèyàn jẹ̀fẹ́ kó ṣẹlẹ̀, àmọ́ nígbà tí ọkọ̀ bá jẹ́ ìdójúkójú, ó ní ọ̀nà kan náà tí a máa ń fi da ọkọ dúró, ìgbà mẹ́e a tẹ à handbrake, ìgbà mẹ́ẹ́ẹ́ kan máa tọ̀n ọkọ̀. Àmọ́ ohun tó péjú ni pé kí ẹ̀yàn jẹ má sáré jù, ẹni tí máa ń sáré o tẹ lè ṣílẹ̀.

Ṣé o ní ẹ̀tò láti fi iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Tí owó bá wà, tí ere sì wà kò sí, oun tí o mumi pé ki n má fi iṣẹ́ mi sí ìlú mìíràn, kódà ó n múnú mi dùn gan torí pé kíni eeyan ó fi mọ̀ ilu, èyàn ó sì fi mọ ìṣẹ́ gidi tí o mọ̀ sí. Tí owó bá ṣa ti wá ń bẹ tó sì jẹ́ pé ọ̀la náà wà ń bẹ, kò sí ohun tó le ni ibibẹ̀, èmi lè ṣe.

Ṣé o máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ? Rara, kín ṣe èmi ni mò ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi. Àwọn ọ̀gá tí àjọ ma síse àwọn ni wọ́n ṣe ìwádìí wọn torí pé kíni àwọn ni iṣẹ́ tọ́ sí. Bó se ye emi máa lò wọ́n fún operation ni àwọn HR àwọn ni wọ́n ṣe ìwádìí.